Ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn tí mo ti ṣe láàlà burúkú. Mi ò kí ń sábà láàlà burúkú. O tiẹ́ ti tóbi oṣù mí a lè sọ pàtó nígbà tí mo ti ní àlà burúkú keyìn. Ṣùgbọ́n mi ò kí ń sábà làlà ní gbà min ẹ̀kọkan tó bá wáyé bọ́ ti ilẹ̀ ti tà sí díẹ̀.

Mo máa ń ṣe ìpè fídíò lórí ẹ̀ro ayelujúára Íńtánẹ́ẹ̀tì tí mo sì máa ń lo áàpù tá ń pè ní WhatsApp láti ṣe ìpè fídíò sí àwọn ọ̀rẹ́ àti àbúrò àti bàbá àbí ìyá láti lè bá wọn sọ̀rọ̀, láti lè rí ojú wọn bó ṣe ẹ ti le jẹ́ pé a sì níbi kan náà.

Mo ti gún alùpùpù rí, ọ̀kadà alùpùpù ẹlẹ́sẹ̀ méjì àti ẹlẹ́sẹ̀ mẹ́ta, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà alùpùpù ẹlẹ́sẹ̀ méjì mo ti gùn dáradára, mo sì máa ń gbé mi sẹ́yìn ìgbà mi tí mo bá ní láti lọ sí àwọn ibì kan àbí tí mo bá ní láti rìnrìn àjò tí kò jìnnà púpọ̀ lọ títí, mo ti gún alùpùpù lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun láti bá mi rajà, láti lè bá mi do wò pọ, láti lè ṣe àwọn nǹkan mìíràn tí mo bá ń ṣe. Mo sì máa ń pè wọ́n àkíyèsí wọn sí ọjà tuntun tí ń bá ṣẹ̀ṣẹ̀ já, àbí tí ń bá ní nǹkan tí àwọn oníbàárà tuntun mìíràn ń bèrè, wọ́n máa ń ṣe ọ̀rọ̀ ajé fún àwọn oníbàárà tuntun.

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Láàkàrí pé nǹkan tí mo bà fẹ́ fi sórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí àwòrán àbí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo bá n ṣe àbí gẹ́gẹ́ bí nǹkan tó bá n ṣẹlẹ̀ sí mi lásìkò náà. Mo máa ń kóra, mo sì máa ń kọ́ ja ẹnu ẹnu láti lè máa pa ẹnu mọ́, láti lè máa mọ àfi gbogbo nǹkan tó lọ ní àyè mi sórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì máa ń dáàyè, dáàyè ń dáàbò bo ayé ìkọ̀kọ̀, ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn.

Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba, mo fẹ́ràn iṣẹ́ tí ènìyàn máa ń ṣe nínú ilé iṣẹ́. Ó sì máa ń jẹ́ kí amọ́yẹ́ tutù kó máa fẹ́ sí yan nínú ise ninu ilé. Iṣẹ́ ìta gbangba máa ń fa ọ̀ràn lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó sì máa ń fa oó, ó sì máa ń jẹ́ kí ìdọ̀tí gan bọ́ sára èeyàn. Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba.

Mo mọọ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó sì jẹ́ ǹkan tí mo fẹ́ràn dáradára láti máa gun kẹ̀kẹ́ lọ sí ìgbèríko kan sí ìgbèríko. Ó sì jẹ́ ǹkan tí ó máa ń panilẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá rí mi tí wọ́n ń wò mí bimó ṣe ń gun kẹ̀kẹ́. Mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ dáradára.

Ara àwọn nǹkan tó máa n jẹ́ kóríyá fún mi ní ẹnu iṣẹ́, òun ni àwọn nǹkan tí mo bá n ṣe táwọn akẹgbẹ́ mi bá sì múra sí iṣẹ́, wọ́n máa n jẹ́ kóríyá. A jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọ̀gá bá gbé iṣẹ́ tí wọ́n sì fi àsìkò tó pé síi, o máa n jẹ́ kóríyá fún mi tí bá sì rí pé kò si ẹ́nì tó n ṣe ìmọ́lẹ̀ nínú àwọn tí a jọ n ṣiṣẹ́, o máa n jẹ́ kóríyá.

Mo jẹ́ ẹni tó máa n ṣètò nǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bí mo bá ṣe fẹ́ ṣe iṣẹ́ àwọn iṣẹ́ tí mo ákọ́ fẹ́ ṣe àtàwọn nǹkan tí mo ákọ́ fẹ́ gbé yèwọ̀, mo máa n ṣètò bí mo ṣe máa n ṣe iṣẹ́. Mo sì máa n ṣètò bí mo ṣe máa n ṣe iṣẹ́ ní ìpele sí ìpele láti lè bẹ̀rẹ̀ níbi tí ó rọrùn mòdẹ̀lẹ̀ pariẹ́ sí àwọn ibi iṣẹ́ tí ó kàn gangan. Mo máa n ṣètò bí mo ṣe máa n ṣe iṣẹ́ àti àwọn nǹkan mìíràn.

Mo máa ń jí láàrọ̀ tí mo bá ti ṣẹ́tí ago ìjí mi. Ago ìjí mi ló máa ń jẹ́ kí n jí níbí ọwọ́ agogo mẹ́rin àbí agogo márùn-ún òwúrọ̀. Ago ìjí ló máa ń ta mí lóbo pé, a! Ọjọ́ ti lọ, gbéra ńlẹ̀, òkunrin oògùn, iṣẹ́ ti yá. Ago ìjí mi ló máa ń jí mi ní òwúrọ̀. Ìgbá mi mò ṣì máa ń jí kó tó rí pé ago ìjí mi yóò dùn.

Mi ò fẹ́ràn ìgbónájẹ́jẹ́ kankan nínú yàrá mi. Mo fẹ́ràn kí yàrá mi máa tutù. Kọ́ tí atẹ́gùn tí màá fẹ́ wọlé, mi ò fẹ́ràn ìbónájẹ́jẹ́ irú kankan láti máa wà nínú yàrá mi. Lọ́pọ̀lọ́pọ̀ ọ̀gbà awọ̀n yẹn fẹ́ràn rẹ súngbọ́n mi ò fẹ́ràn ré. Mo fẹ́ràn kí fáànù wà àbí abẹ́bẹ́ tí ń fi máa ń fẹ́ra tí ó sì máa ń jẹ́ kí gbogbo inú yàrá kó tutù.

Mo máa ń rà ǹkan lọ́jà, mo sì máa ń rà ǹkan ní àdúgbò níbi kí bí ti n bati ri ǹkan tí mo bá fẹ́ rà. Lopọ̀lọpọ̀ ìgbà mo sì lè máa rà ǹkan níbi àwọn ilé àwọn ilé ìrà ǹkàn ìgbàlódé tí àwọn ènìyàn ń pè ní supermarket tí gbogbo oríṣiríṣi ǹkan ló wà níbẹ̀. Mo máa ń rà ǹkan lọ́wọ́ àwọn tó ń tà ǹkan náà ládùúgbò tó sì jẹ àwọn ǹkan tí mo nílò.

Mi ò ní àwòrán kankan lára o. Àṣà àti ìṣe ẹ̀yà tí mo ti wá sójé ẹ̀yà Yorùbá kò rí lè fa àyegbà kí n ní àwòrán kankan lára. Mi ò ní àwòrán kankan lára, ara mi mò ń tónítóní. Kò sí síyẹ̀ nínu kí n láwòrán kankan lára, mi ò tié rí lẹ́ẹ̀kan.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. O jẹ́ ibi tí ó jẹ́ pé tí n ba rí riru omi bó ṣe ń rú tí omi sì ń dà sí mi lẹ́sẹ̀ tí mo sì ń rí àwọn òwo ẹyọ ṣà ní etí òkun. O jẹ́ àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa yọjú sí láti máa fi ṣeré tí máa wà ní etí òkun lọ́pọ̀lọpọ̀ ìgbà. O jẹ́ ibi ìgbafẹ́ láti lè péjú pọ̀ gẹ́gẹ́ bí ẹbí láti lè ṣàjọyọ̀.

Mo máa ń fi ìkíni ránṣẹ́ lórí fóònù mi gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ àbí kí n fi ohun ìkíni ránṣẹ́ kí n pè ètò òun náà sílẹ̀ kí n wá fi ṣẹ́ṣẹ tí mo fẹ́ kí pé báwo ni o, a kú ọjọ́ mẹ́ta o, ẹ kú ìlú o, a kú kólé dà o, ẹ kú mo nǹkan jẹ o. Mo máa ń kíni lórí fóònù, mo máa ń fi ohun kíni, mo sì máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn èèyàn láti kí wọn.

Mo n ṣe ìtòwò iṣẹ́ mi lọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa ná ina kúna láti tọ́jú díẹ̀ pamọ́ fún ìgbà tí mo bá need rẹ̀ àti ìgbà tí mo bá nílò rẹ̀. So, mo sì máa ń ṣe ètò iṣẹ́ mi, owó iṣẹ́ mi látari láti lè fi ra oúnjẹ sílé, láti le ṣe àwọn nǹkan tí ó bá yẹ kí n ṣe, tó bá yẹ kí n ra nǹkan tó yẹ kí n ra, tó bá yẹ kí n lọ láti lè fi ṣòwò mótò náà àti ra epo sí ọkọ̀ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Omi tí mo máa ń mu lójú máa ń tó lítà márùn-ún sí lítà mẹ́jọ lójúmọ́. Èyí sì dá lórí bí ọrùn bá ṣe mú àbí bí ọ̀ngbe bá ṣe gbẹ mí. Mo nífẹ̀ẹ́ láti máa ń mu omi lọ́pọ̀lọpọ̀, pàjù àwọn ẹlẹ́rìndòdò lọ. Omi ń ṣara lóre jù àwọn ẹlẹ́rìndòdò lọ. Omi tí mo sì máa ń mu máa ń tó lítà márùn-ún sí lítà mẹ́jọ tó sì lè dá lórí bó ọrùn bá ṣe mú àbí bí ọ̀ngbe bá ṣe gbé mí sí.

Èmi ò kí n pín owó pẹ̀ lú àwọn ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ tí kò bá ṣe kò jẹ́ ènìyàn. Tó bá jẹ pé èmi máa n dá ṣiṣẹ́, kò sí írú awon kàn láti pín owó kankan ṣùgbọ́n tí bá yẹ pé a yọ ṣiṣẹ́ papọ̀ ni, a jọ pín owó náà dọ́gba dọ́gba ni. Kò ṣe pé bóyá ẹnìkan ṣiṣẹ́ ẹnìkan jẹ, ìró o. Ẹni bá ṣiṣẹ́, ọ̀rẹ́ tó bá ṣiṣẹ́ ni ó jẹ.

Mo máa ń ṣe ìdárayá, mo lè sáré, mo lè nàró, mo lè ká eyín mi ko, mo sì lè nawọ́ sókè. Mo lè nà án tọo láti lè jẹ́ kí gbogbo ara mi kó nà. Mo máa ń ṣe eré ìdárayá láti lè máa jẹ́ kí àwọn ẹ̀yà ara mi kójí pípé, láti lè máa máa jẹ́ kí ẹ̀yà ara kó daṣẹ́lẹ̀. Mo lè kawó sókè, mo lè rìn, mo lè sáré, mo lè fò sókè.

Mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun nígbà tí ó bá ti wù mí tí mo bá tí ní owó dáńní láti lè rà á láti lè pàrọ̀ eyi tí mò ń lo tẹ́lẹ̀ wọ́n sì ṣì lè ṣe imíi jáde tó wù mí láti lò. Àwọn ìgbà yìí jẹ́ ìgbà tí mo máa ń ra ẹ̀rọ bi agbára bí àsá tuntun, ó sì máa ń jẹ́ bí ọdún kan síra, ìgbà mí ọ̀ ó lè má ju odún kan lọ, ìgbà mí ò sì lè ju ọdún kan lọ nígbà tí tẹ́lè o bà tí ì bá jẹ́.

Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń mu coffee níbi iṣẹ́ tí mo bá rí coffee mu. Ṣùgbọ́n tí mi ò bá rí coffee mu, mo máa ń mu tea lọ́pọ̀lọpọ̀ igbà àbí kí n sì mú omi tútù tí mi ò bá rí mu. Ṣùgbọ́n mo máa ń mu coffee lẹ́ẹ̀kọ̀kan tí a bá rí oore-ọ̀fẹ́ láti mú but kìì kí í ṣe gbogbo ìgbà ni mo máa ń mu coffee, mo máa ń mu lẹ́ẹ̀kọ̀okan.

Mo ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún bí ọjọ́ kan rí nígbà tí ó síná lórí ẹ̀rọ náà. Mo sì ní, mo nílò láti pàtì láti lè fi iná sí i lórí kí n lè rí lo. Mo ti dúró ọjọ́ kan rí tí mi ò sì ráyè lọ nígbà tàbí pé kò síná lórí ẹ̀.

Àwọn app tí mo máa ń lò jùlọ ni àwọn app bíi WhatsApp, bíi Instagram, bíi Facebook, mo sì máa ń lo X. Ó jẹ́ àwọn app tí mo fẹ́ràn jù láti máa lò. Mo sì máa ń lo àwọn app bíi Snapchat àti TikTok lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n app tí mo fẹ́ràn jù láti máa lò ni WhatsApp àti Instagram, mo sì máa ń lo Telegram náà lẹ́ẹ̀kọ̀ọ́

Mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí àwọn olóyìnbo ń pè ní microphone. Ó máa ń jẹ́ kó ohùn jáde ju bí ohùn mi ṣe lọ lè jù lọ. Ó sì máa ń jẹ́ kí èèyàn má lè fẹ ohùn. Ó jẹ́ ẹ̀rọ tí ó máa ń jẹ́ ìrànwọ́ láti ṣe ìrànwọ́ fún ohùn láti lọ sókè láti jẹ́ kí tí èèyàn fẹ́ kéde àbí èèyàn fẹ́ ṣe ìpolongo lá gbègbẹ̀

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, mo ti rìnrìn àjò lọ sí ìlú Èkó rí, mo ti lọ sí ìlú Òṣun rí láti lè lọ bá wọn ṣe àjọyọ̀, láti lè lọ ṣiṣẹ́. Mo ti rìnrìn àjò lọ sí àwọn ìlú mìíràn, ẹbí bí Àkúrẹ́, bí Abuja, mo ti rìnrìn àjò lọ sí àwọn ìlú mìíràn rí.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábà ṣíṣẹ́ pọ̀ mìí tí máa dé fi ayè ere sílẹ̀, máa dé fi aye ìjà náà sílẹ̀. Ṣùgbọ́n mi ò ní gbà kí ẹnì kookan kó ri mi fín, ló jẹ pé tí a bá ń ṣeré, ká mọ̀ pé à ń ṣeré. Tí a bá ń ṣiṣẹ́, ká mọ̀ pé à ń ṣiṣẹ́. Kò sáyé fún ìmelẹ̀, kò sáyé fún ọ̀lẹ, kò sáyé fún nǹkan mìíràn tí ó lè máa dojú tí ni àbí ká ríra ẹni fín lẹ́nu iṣẹ́.

Ọ́fíìsì mi máa ń ṣí láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo márùn-ún ìrọ̀lẹ́. Ago mẹ́sàn-án òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí láti ìgbà yìí láti lè máa gba àwọn àlejò àtàwọn oníbàárà àtàwọn tó bá fẹ́ bá mi dòdò. Ago mẹ́sàn-án òwúrọ̀ láti ọjọ́ ajé Monday tí ọjọ́, eh, Alàmísì ni ọ́fíìsì mi máa ń ṣí.

Mo máa ń gbo lẹ́tà fún àwọn èèyàn látàrí bí a bá ṣe ṣe ìdúnàádúrà ṣíṣé, àpápa júlọ tó bá dá lórí àwọn ìdúnàádúrà tó nílò àkọ́ọ̀lẹ̀ gidi gẹ́gẹ́ bí ká ra ilé, ká ta ilé àbí ká fi ilé gbé, ká fi sọwọ́ sí èèyàn pé a máa lò fún ìgbà díẹ̀. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, mo sì máa ń fi lẹ́tà náà ránṣẹ́ sí wọn lójúkorojú àbí kí n fi ẹ̀rọ àyélú-jára kí n fi ránṣẹ́ sí wọn.

Mo ma ń wo ju àwòrán lójú ojú mọ́ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo ma ti nílò rẹ̀, pàápàá jù ìlò àwòrán tó ba wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí ẹ̀rọ ayélujára lórí íńtánẹ́ẹ̀tì. Mo wẹ́ wọ ẹ̀wọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà torí àwọ̀ ǹǹkan mìíràn tí mo gbánífẹ̀ẹ́ sí.

Mo máa ń tẹ́lẹ̀ òfin ìyàrá ọkọ̀. Paapaa julọ lórí pópónà tí wọ́n bá ní ká dúró, tí náà, pupa bá ní ká dúró, tí náà, green bá ní ká lọ, tí náà, gbogbo náà tó bá ní àti awon òfin, nǹkan tí èèyàn gbọ́dọ̀, bèèyàn sì gbọ́dọ̀ jókòó. Mo máa ń tẹ́lẹ̀ òfin yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ tó wákàtí mẹ́fà sí mẹ́jọ lójúmọ́. Láti lè máa wo ojú ìbòjú lójoojúmọ́, a máa ń tóbi wákàtí mẹ́fà sí méje tí mo fi máa ń wo ojú ìbòjú lójoojúmọ́.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà, ó sì wà lórí kọ̀ǹpútà mi láti lè sọ pé mo lè lo kọ̀ǹpútà bó ṣe wù mí. Ètò ààbò yìí sì máa ń dàbòbò mi tí mo bá ń lọ sí àwọn ayélujára kan láti lè dáàbòbò kí àwọn èèyàn má lè máa rí ibi tí mo wà àti kí àwọn èèyàn má rí àwọn ǹkan mìíràn tí n fẹ́ jẹ́ ki ó ju rí.

Mo n rìn ní àlàáfíà, mo máa n faàyè gba ìfẹ́, mo sì máa ń faàyè gba ìṣọ̀kan. Látarí i pé ìfẹ́ ló ga jù, ìfẹ́ lágbára lórí ohun gbogbo, mi o sì kì n faàyè gba ìkùnsínú. Mo n rìn ni àlàáfíà pẹ̀lú àwọn alábàgbé àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ mi àtàwọn tí a bá jọ ríra nípa ìkíni àti nípa máa sọ̀rọ̀

Mo ní àwọn èrò ọlọ́gbọ́n ní ilé mi. Àwọn kan wà tí wọ́n máa ń ṣí fèrèsé fún mi, àwọn kan wà tí mo sì máa ń sọ̀rọ̀ sí nínú ilé láti lè ṣe àwọn nǹkan mi fún mi. Àwọn nǹkan mi ń wà tojepe atorí tẹ́líì mohun maworan ní máa ti ṣẹ́ náà. Mo ní àwọn ìrọ́ o si máa ń mú ayé dẹrùn fún mi. Mo ní min tó máa ṣí ìlẹ̀kùn, mo ní min tó máa ṣí fèrèsé.

Mo fẹ́ràn, eh, ẹ̀kọ́ ìṣirò, ká má a ṣe ìṣirò. Ó jẹ́ nǹkan tó máa ń dùn mọ̀mí nínú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó sì jẹ́ nǹkan tó máa ń mú kóríyá tí inú mi máa ń dùn tí a bá n ṣe, a bá n kọ́ ẹ̀kọ́ ìṣirò, tí àwọn ẹlẹ́yìíbo ń pè ní Mathematics lọ́dọ̀ ìlú òde òní. Àwọn ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ yìí jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jùlọ nígbà ìwé.

Mo mọ bí a se ń dá ọkọ̀ dúró ní ìkojúkojú, tí a bá dá ọkọ̀ dúró ní ìkojúkojú tí kan bá dúró, a ń ṣe sùúrù kí kejì náà dúró, kó to di pé ẹ̀yẹn ó fò títì márosẹ̀ náà. Mo sì mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró, ibi tí ẹ̀yẹn bá sì ń lọ tá pé ẹ̀yẹn fẹ́ wọ ọkọ̀ ni, ibi tí ẹ̀yẹn bá ń lọ ni leyan o dúró sí lẹ́gbẹ̀ẹ́ títì tí ọkọ̀ náà sì kọjú sọ́nà ibi tí ẹ̀yẹn fẹ́ lọ, ibẹ̀ ni yóò ti dá ọkọ̀ dúró.

Mo ń kórira láti máa jẹ gọ́ọ̀mù. Mi ò kí ń jẹ gọ́ọ̀mù o. Nítorí ó máa ń mú iyán ro mí, ó sì máa ń mú ẹbí pa ni. Átì gbà èwe mi ni mi ti kórira láti máa jẹ gọ́ọ̀mù. Èmi jẹ gọ́ọ̀mù o. Mo fẹ́ràn láti máa mú súwìtì ju kí n jẹ gọ́ọ̀mù lọ. Mo ń kórira gọ́ọ̀mù tí jẹ.

Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀, ó tó bí five gig sí ten gig tí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ lórí ẹ̀rọ ayélujára mi àti ẹ̀rọ ayárabíàṣá. Nípa rí oṣù, mo máa ń lò tó ọgbọ̀n sí ogójì data. Ní oṣù but intí mo máa ń lò lọ́sọ́ọ̀sẹ̀ kò ju bí márùn-ún sí mẹ́fà gig lọ́sẹ̀

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó sì máa ń dùn wò, tó sì máa ń dùn gbá ní gbogbo ìgbà. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí àwọn akẹgbẹ́ ẹ̀ mi ta máa ń pàdé lórí pápá ìṣeré ní agogo márùn ìrọ̀lẹ́ sí agogo mẹ́fà ìrọ̀lẹ́ áti bẹ̀rẹ̀ eré ìdárayá. Eyìí jẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ.

Mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o. Ìgbàgbọ́ mi, mo gbàgbọ́ nínú àwọn ǹkan tí mo bá gbàgbọ́ látọ̀dọ̀ mi tí mo mọ̀ pé ó dá mi lójú ti mó sì lè sọ pé báyìí ló ṣe rí, báyìí ni ò rí. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ máa ń kó ni sí yóyó ń gba mi tí èèyàn ò bá ṣọ́ra. Èèyàn gbọdọ̀ ṣọ́ra fún àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́

Ilẹ̀ títa sí o tí mo ti lọ rí dókítà kẹ́yìn, á ti máa tó bí ọdún méẹ́ kan sẹ́yìn díẹ̀ tí mo ti lọ rí dókítà. Lórí ọ̀rọ̀ ẹsẹ̀ sì ni, ó ti tó bí ọdún kan sẹ́yìn tí mo ti lọ rí dókítà. Ìgbà yẹn ló pẹ́ tí mo ti lọ rí dókítà kẹ́yìn. Lati lè jẹ́ kán yọ ekáná ẹsẹ̀ kan gbà kan.

Mo fẹ́ràn láti máa jẹ ẹran, pàápàá jùlọ ẹran màlúù tàn bá dín tó gbẹ. Mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n máa sì kúndùn ẹran. Ṣùgbọ́n mo kúndùn, ẹ́, ẹja jíjẹ àti ẹyin jẹ ju ẹran lọ láyé àìmọye ìgbà. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran.

Mo máa ń gbé àpò ẹ̀yìn, mo sì máa ń gbé àwọn báàgì ta máa ń pa mẹ́yìn. Ẹ pé ẹ̀yìn ló máa ń wà tẹ́yan máa ń pọn àwọn báàgì náà tí a sì máa ń pé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn lóore kóòre, pàápàá jù lọ nígbà tí mo ń lọ ilé ìwé ní ayé ní ọdún bíi mélòó sẹ́yìn, mo máa ń gbé àwọn àpò ẹ̀yìn dáadáa.

MTN, Glo, Airtel àti T2. O jẹ́ àwọn ojú òpó ayélujára tí mo wà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lo àwọn ojú òpó ilé iṣẹ́ MTN ju àwọn èyí kú lọ because o jẹ́ ìkan nínú àwọn gbòógì ilé iṣẹ́ tó ti gbọ́kànlé torí sì ojú òpó wọn sì máa ń lọ gerege.

Ń, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, láti máa sí fèrèsé ọkọ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo sì máa ń, mo máa ń fẹ́ràn kí n jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ láti lè máa rí ohun tó ń lọ tí mo bá wà nú ọkọ̀. Mo sì fẹ́ràn láti máa ṣí sílẹ̀ nígbà mí tí mo fẹ́ jẹ́ kí atẹ́gùn kó fẹ́ wọlé láti tà.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá wúlò, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí ò bá wúlò mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ pẹ̀lú wọn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ pẹ̀lú àwọn alábàágbé mi tí màá ní ìfẹ́ sí. Iwọ́ naa, gbà jẹ, kí iwọ́ náà jẹ́ ń bẹ, wọ́n náà kú imú nǹkan jẹ niyen Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nígbà mìíràn.

Mo máa ń fi ìpara ṣára, mo sì máa ń lo gíriṣì ìpara láti para, pàápàá jùlọ lásìkò oye ta tiebọ si bayi Ìpara gíriṣì ò dára láti jẹ́ kí èèyàn máa lò kí ara lè má ma funfun, ó sì máa ń mú ìpara má mú ojú rẹwà ju tàtẹ̀yìnwá lọ tí èèyàn bá lò lóore kóòrè. Mo máa ń fi ìpara para sí ara mi.

Mo máa ń dé ní àkókò, èmi ò kí ń pẹ́ dé ibi tí mo bá ń lọ. Lẹ́nu iṣẹ́, mo máa ń tètè dé, tí mo bá ń lọ ibi kan, mo máa ń tètè dé. Èmi ò kí ń pẹ́ dé, mo máa ń dé ní àkókò, tó bá yẹ kí ń dé. Àkókò ta bá sọ pé, time, àkókò báyìí ni ká pàdé, mo máa ń dé ní àkókò. Lẹ́nu iṣẹ́ tí n bá fẹ́ lọ kí èèyàn gan, àkókò tí mo bá ti sọ pé màá dé náà ni màá dé. Bó ṣe lé jẹ́ pé sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀ lé wa, ṣùgbọ́n mo máa ń dé ní àkókò.

Mo máa ń rí pé ọ̀dàjà ọjà mi dára, mo máa ń ṣàyẹ̀wò ọjà mi lóòrèkóòrè láti ibi tí mo bá ti rà láti ọ̀wọ́ ẹni tí màá ti gba ọjà. Mo má ń rí pé mo ṣàyẹ̀wò ọjà fínnífínní kí n tó gbe kúrò níwájú ibi tí mo ti ra ọjà kó má lọ di ikùnsínú, kó má di ọ̀rọ̀ àgbọ́yé láàrín èmi àti oníbàárà mi. Mo má ń ṣàyẹ̀wò ọjà kí n tó gbe kúrò ní ibi tí m bá ti ra ọjà.

Mo máa ń wọ bàtà aláwọ̀, mo sì máa ń wọ bàtà rọ́bà nígbà mìíràn, mo sì máa ń wọ bàtà dẹ́já. Bàtà tí mo fẹ́ràn jù lọ ni bàtà kọnsú àbí sandá tó ní ìgbàlódé táwọn èèyàn ń lò, tó sì fúyẹ́ lẹ́sẹ̀ dáadáa, oun ni àwọn bàtà tí mo máa ń wọ. Èmi ò kí ń wọ bàtà tó ní mú o, tí n máa ń mú oru mọ́ yàn lẹ́sẹ̀, mi ò kí ń wọ ò.